Ìsinmi oúnjẹ ọ̀sán mi gbà wákàtí kan. A máa ń sábà lọ sí ìsinmi oúnjẹ ọ̀sán, ní dédé aago kan nítorí ní àsìkò yìí àwọn tó jẹ ẹlẹ́sìn mùsùlùmí àwọn náà a máa lọ mọ́sálásí láti kírun. Nítorí èyí wọ́n fún wa ní ìsinmi wákàtí kan fún oúnjẹ ọ̀sán.

Bẹ́ẹ̀ni mo ti sìna rí. Ó ṣẹlẹ̀ sí mi ní ọdún 2006 ní ìlú Èkó. Mò ń lọ sí agbègbè kan tí wọ́n ń pè ní Fádẹ́yì ṣùgbọ́n mo ní láti yára dé ibi tí mò ń lọ. Nítorí ìdí èyí, mo gba ọ̀nà kékeré kan láti fi ṣe Àbújá. Ṣùgbọ́n lẹ́yìn tí màá jáde sí ọ̀nà tí ó lọ sí Fádẹ́yì, mo ríi wípé mo ti dojú kọ ọ̀nà tí ó kì ń ṣe ọ̀nà tó yẹ kí n lọ.

Mo fẹ́ràn ẹgbẹ́ eré ìdárayá Arsenal. Mo darapọ̀ mọ́ àwọn olólùfẹ́ ẹgbẹ́ eré ìdárayá Arsenal ní ọdún ìyá 2000. Ìdí pàtàkì rẹ̀ tí mo sì fi darapọ̀ mọ́ ẹgbẹ́ eré ìdárayá Arsenal ni wípé nítorí agbábọ́ọ̀lù ọmọ Nàìjíríà ni tí orúkọ rẹ̀ ń jẹ́ Kanu Nwankwo. Nítorí pé ó jẹ́ agbábọ́ọ̀lù kan tí mo fẹ́ràn jù, tí múṣìmúṣí rẹ̀ sì dà múṣìmúṣí lórí pápá.

Bẹ́ẹ̀ni mo máa ń wo àwọn ètò tẹlifísàn. Oríṣìíríṣìí àwọn ètò tẹlifísàn ni mo sì nífẹẹ sí láti máa wò. Eré ìdárayá, orin ìgbàlódé, ìròyìn káàkiri àgbáyé. Mo fẹ́ràn láti máa wo àwọn sinimá àgbéléwò. Mo sì fẹ́ràn láti máa wo sinimá tí ó jẹ́ sinimá àwọn ọmọ kékeré àti sinimá àwọn ẹranko lóríṣìíríṣìí.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti má a kọrin. Orin kíko jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn nǹkan tí ó máa ń mú mi ní ìfọ̀kànbalẹ̀ ọkàn. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà míràn tí ọkàn mi bá pòruru, tí mo bá ti ń kọ orin, àwọn nǹkan tí mò ń kọ nínú orin wọ̀nyí ó máa ń fún mi ní ayọ̀ àti ìdùnnú ọkàn. Wípé gbogbo àwọn ìdojúkọ tàbí àwọn ìlàkọjá tí mò ń là kọjá ní àkókò náà wípé gbogbo rẹ̀ ni yóò róko ìgbàgbé láìpẹ́.

Ọjọ́ tí mo fẹ́ràn jùlọ nínú ọ̀sẹ̀ ni ọjọ́ Satide nítorí pé ọjọ́ yìí jẹ́ ọjọ́ tí ó jẹ́ ọjọ́ ìsimi fún gbogbo ènìyàn lẹ́nu iṣẹ́ yálà ẹni tó ń ṣe iṣẹ́ ìjọba tàbí ẹni tí ó ń ṣiṣẹ́ ní ilé iṣẹ́ aládàní. Ọjọ́ Satide jẹ́ ọjọ́ tí gbogbo àwọn ènìyàn gbà wí pé ó jẹ́ ìsinmi fún wọn láti wà pẹ̀lú àwọn mọ̀lẹ́bí wọn tàbí láti lọ sí òde ìgbafẹ́ tàbí láti lọ ṣe àbẹ̀wò sí àwọn mọ̀lẹ́bí wọn bóyá ní ìlú tí wọ́n ń gbé tàbí ní ìlú òdì kejì tó sì jẹ́ wí pé wọ́n lè lo ọjọ́ náà pẹ̀lú wọn tàbí láti ṣe àbẹ̀wò ráńpẹ́ sí wọn láti padà sí ibùgbé wọn ní kíákíá.

Àkókò tí mo fẹ́ràn nínú ọjọ́ ni òwúrọ̀. Lóòótọ́ mo fẹ́ràn ìrọ̀lẹ́ ṣùgbọ́n òwúrọ̀ jẹ́ àkókò tí mo fẹ́ràn jùlọ nítorí pé àkókò òwúrọ̀ ní dédé agogo bíi mẹ́rin sí agogo márùn ún. Ó jẹ́ àkókò tí ìdákẹ́rọ́rọ́ máa ń wà tí ó sì jẹ́ pé àkókò tí ó fúnni ní ìtura pípé nítorí àwọn afẹ́fẹ́ tí ó ń fẹ́ ní àkókò wọ̀nyí jẹ́ afẹ́fẹ́ tí ó jẹ́ afẹ́fẹ́ ìtura tí ó sì fi ọkàn ènìyàn balẹ̀. Àkókò òwúrọ̀ jẹ́ àkókò tí ojú ọjọ́ máa ń tuni lára tí ó sì máa ń fúnni ní ìfọ̀kànbalẹ̀. Kò sí ìdàrúdàpọ̀ kankan ní irú àkókò yìí rárá.

Ìrọ̀rí ẹyọ kan ni mo máa ń lò láti sùn. Mo fẹ́ràn ìrọ̀rí tí kò nípọn tó sì fúyẹ́. Nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìrọ̀rí mìíràn tí mo ti lò ní àwọn ilé tó jẹ́ pé ó fúyẹ́ tàbí tó nípọn máa ń mú kí ọrùn máa ro mi lẹ́yìn tí mo bá sùn tí mo bá jí. Láti ìgbà tí mo sì ti ṣe àkíyèsí àwọn nǹkan wọ̀nyí, mo pààrọ̀ àwọn ìrọ̀rí tí mò ń lò. Mo sì yan elé tó fúyẹ́ àti elé tí kò wùpọ̀, mo yan wọ́n láàyò.

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ òtútù. Mo jẹ́ ẹ̀dá kan tí kò fẹ́ràn òtútù rárá. Nítorí èyí, mo ní aṣọ òtútù tó tóbi méjì tàbí mẹ́ta. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, yálà nígbà tí òjò bá ń rọ̀, tàbí nígbà tí ọyẹ́ bá ń mú, tàbí nígbà tí ojú ọjọ́ bá tutù, mo fẹ́ràn láti máa wọ àwọn aṣọ wọ̀nyí kí ó lè mú oorun mú mi, nítorí mi ò fẹ́ràn òtútù rárá.

Oun mímu tí mo fẹ́ràn jùlọ ni ẹmu ògùrọ̀. Mo fẹ́ràn láti máa mu ẹmu ògùrọ̀ nítorí wípé ó jẹ́ ohun mímu tí kò ní chemical nínú, tí kò sì ní oun kankan tí wọ́n fi, tí wọ́n fi pò ó. Nítorí mo jẹ́ ẹni tí ó wá láti ìlú àṣà àti ìṣe. Bí ìlú tí a gbé bí mi, oun tí àwọn ènìyàn sábà máa ń mu ni ẹmu ògùrọ̀ nítorí wípé ó jẹ́ ìlú àṣà àti ìṣe. Àwọn èèyàn sì fẹ́ràn rẹ̀ púpọ̀ nítorí wípé ó jẹ́ oun mímu tí kò ní chemical nínú, tí kò sì ní nǹkan kan tí wọ́n fi pò ó. Bí ó ti ṣe wá láti orí ọ̀pẹ ìyá rẹ, bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn èèyàn ṣe ń mu láì fi oun kan tàbí ikejì kùn.

Ohun méjì ni mo fẹ́ràn láti má a ṣe kí n tó lọ sùn. Òuǹkà àkọ́kọ́, mo fẹ́ràn láti brush, mo sì fẹ́ràn láti wẹ̀ kí n tó sùn. Ní ìgbà kú ìgbà ni mo sì má a ń ṣe àwọn nǹkan wọ̀nyí. Tí mo bá sì tìí ṣe àwọn nǹkan wọ̀nyí, wọ́n má a ń mú ohun sísun rọrùn fún mi. Mo má a ń sùn dé bí wípé títí tí ilẹ̀ ọjọ́ kejì yóò fi mọ́. Mi ò ti ẹni ní ìmọ̀lára kankan rárá. Yálà bóyá mo ṣiṣẹ́ tí ó wọ̀ mí lára tàbí bóyá ó tiẹ̀ rẹ̀ mí wá láti ibi iṣẹ́.

Eré ìdárayá tí mo fẹ́ràn jùlọ ni eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Lóòótọ́ mo fẹ́ràn eré ìdárayá ẹlẹ́yin inú apẹ̀rẹ̀, ṣùgbọ́n mo yan eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ju eré ìdárayá ẹlẹ́yin inú apẹ̀rẹ̀ lọ, nítorí láti ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ni mo ti jẹ́ ọ̀kan nínú àwọn agbá bọ́ọ̀lù eré ìdárayá ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ mi tí mo lọ. Lẹ́yìn ìgbà náà tí mo sì lọ sí ilé ẹ̀kọ́ gíga, mo jẹ́ ọ̀kan nínú àwọn agbá bọ́ọ̀lù eré ìdárayá ilé ẹ̀kọ́ gíga tí mo lọ. Ìgbà tí mo sì dàgbà, mo yan wíwo eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá láàyò ju àti máa wo àwọn eré ìdárayá mìíràn lọ.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa lọ sí ilé ìsẹ̀mbáyé. Nígbà tí mo wà ní ilé ìwé alákọ̀bẹ̀rẹ̀, ilé ìwé mi jẹ́ ilé ìwé tí ó máa ń ṣe àwọn ètò wọ̀nyí fún àwọn akẹ́kọ̀ọ́ wọn. Mo sì jẹ́ ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ tí ó jẹ àǹfààní àti lọ síbi ilé ìsẹ̀mbáyé tí ó wà ní Abẹ́òkúta ní Ori òkè Olúmọ. Ó jẹ́ ǹkan tí ó jọ mí lójú ní ọjọ́ àkọ́kọ́ tí a lọ sí ilé ìsẹ̀mbáyé tí ó jẹ́ Ori òkè Olúmọ ní Abẹ́òkúta níbi tí wọ́n ti ṣe àfihàn gbogbo ohun ìsẹ̀mbáyé, ohun àwọn bàbá wa ayé ọjọ́ún tí wọ́n ti ṣe wọ́n ní àlàyé fún wa tí ó sì yé wa yékéyéké.

Mo fẹ́ràn tea ju kọfí lọ, nítorí pé tea jẹ́ ohun kan tí ó ti mọ̀ mi lára láti ìgbà èwe mi wá. Nítorí pé tea jẹ́ ohun kan tí ìyá àti bàbá mi má a ń fún mi. A kò fi gbogbo ara mọ kọfí, nítorí pé ó jẹ́ ǹkan tí wọ́n kì í ṣe ní ìlú tí a ti bí mi. Nítorí náà kò jẹ́ kí n fi gbogbo ara ní ìgbàgbọ́ kíkún nínú kọfí. Nítorí náà ni mo se yan tea láàyò ju kọfí lọ.

Mo fẹ́ràn láti máa kí àwọn ènìyàn pẹ̀lú ìbọ̀wọ̀ fún àti ìtẹríba nítorí pé mo jẹ́ ọmọ àṣà. Àṣà sì jẹ́ ohun kan tí àwọn bàbá wa fi kọ́ wa gidigidi. Nínú àwọn àṣà tí wọ́n fi kọ́ wa, ìkíni jẹ́ ọ̀kan nínú rẹ̀. Ìkíni yìí sì pín sí oríṣiríṣi ọ̀nà. Nínú ìkíni àṣà Yorùbá ni wípé kí a kí àwọn tí ó jù wá lọ pẹ̀lú ìtẹríba. Bóyá ẹni tí ó jẹ́ mọ̀lẹ́bí wa tàbí bóyá ó jẹ́ ẹni tí a kò tilẹ̀ mọ̀ rí. Ṣùgbọ́n níwọ̀n ìgbà tí wọ́n ti jù wá lọ ní ọjọ́ orí, ó ṣe pàtàkì fún wa láti kí wọn pẹ̀lú ìtẹríba àti ìbọ̀wọ̀ fún.

Mo ma n kojú àwọn ìṣòro ibi iṣẹ́ pẹ̀lú ṣíṣe ìwádìí fínífíní. Iwádìí yìí ṣì jẹ́ ìwádìí nípa fífi ìmọ̀ ìjìnlẹ̀ ṣe ìwádìí àwọn ìṣòro wọ̀nyí. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo ma n fi ẹ̀rọ kọ̀m̀pútà tàbí ẹ̀rọ alágbèéká mi wá ìmọ̀ ìjìnlẹ̀ lórí ayélukára nípa ọ̀nà láti kojú àwọn ìṣòro àdojúkọ ní ẹnu iṣẹ́. Ó ṣé ṣe pàtàkì láti ní àdojúkọ àwọn ìṣòro wọ̀nyí ní ibi iṣẹ́, nítorí pé nípa àwọn nǹkan wọ̀nyí àti nípa ṣíṣe àwọn ìwádìí lórí ayélukára, ó ma n fúnni ní ànfàní láti ní ìmọ̀ kíkún àti láti mọ ọ̀nà àbáyọ sí èyíkéyìí ìṣòro tàbí àdojúkọ tí a lè ní ní ọjọ́ iwájú.

Àwọn nǹkan tí mo fẹ́ràn láti má a ṣe ní àṣálẹ tó bí oríṣi méjì tàbí mẹ́ta, ṣùgbọ́n àwọn nǹkan tí mo yàn láàyò láti má a ṣe ní àṣálẹ ohun àkọ́kọ́ ni wípé mo fẹ́ràn láti má a jíròrò nínú ọkàn mi lórí àwọn iṣẹ́ tí mo ṣe ní ibi iṣẹ́. Ijírórò yìí sì dá lórí àwọn ìṣòro tàbí àdójùkọ tí mo kojú ní ẹnu iṣẹ́ ní ọjọ́ náà, ọ̀nà tí mo gbà yanjú ìṣòro yìí àti ọgbọ́n tí mo dá láti fi yege nínú ìṣòro yìí. Ohun kejì tí mo tún fẹ́ràn jù láti má a ṣe ní àṣálẹ ni wípé lẹ́yìn tí mo bá ti wẹ̀, mo fẹ́ràn láti pa ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi fún bí i wákàtí kan láti lè, láti lè fún mi ní ìsinmi láti má jẹ́ kí ẹnikẹ́ni fi ohunkóhun dí mi lọ́wọ́ láti sinmi fún wákàtí kan yìí.

Bẹ́ẹ̀ni mo jẹ́ ẹnìkan tí ó ma ń jẹ ẹran. Ìdí pàtàkì tí mo sì fi fẹ́ràn láti má a jẹ ẹran ni wípé mo jẹ́ ẹni tí a bí sí oko. Àwọn òbí mi jẹ́ àgbẹ̀ tó sì jẹ́ wípé bàbá mi jẹ́ èyàn tí ó ma ń dẹ páńpẹ́ fún àwọn ẹranko tí ó ma ń jẹ àwọn ǹkan ọ̀gbìn wa. Fún ìdí èyí ó fún mi ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti yan ẹran yíyí láàyò jù àti má a jẹ ẹ̀ja lọ.

Bẹ́ẹ̀ni o, mo máa ń ṣe ìpè fídíò. Mo jẹ́ ènìyàn tí ó ń ṣiṣẹ́ ní ìlú tí ó jìnà sí ibi tí ìyàwó àti àwọn ọmọ wà. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá sì fẹ́ pè wọ́n, mo máa ń gbìyànjú láti pè wọ́n ní ìpè fídíò. Nítorí pé ó máa ń fún mi ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti rí wọn. Gẹ́gẹ́ bí pé ìnṣe ni mo wà papọ̀ pẹ̀lú wọn.

Oúnjẹ tí mo fẹ́ràn jù jẹ́ àkàrà àti ògì mímù. Àkàrà àti ògì mímù jẹ́ oúnjẹ tí mo fẹ́ràn jù nítorí pé ògì jẹ́ oúnjẹ tí ó ń mun ara fúyẹ́. Ó jẹ́ oúnjẹ tí ó máa ń tètè dà nínú. Ó máa ń jẹ́ kí ara fúyẹ́ dáadáa. Àkàrà pẹ̀lú jẹ́ oúnjẹ tí mo fẹ́ràn nítorí pé ó jẹ́ oúnjẹ tí ó jẹ́ oúnjẹ afáralókun tó sì ní èròjà fáítámì nínú.

Mo máa ń lo àkókò pẹ̀lú ẹbí mi ní ìgbà tí mo bá wà ní ìsinmi ọlọ́jọ́ gboọ́rọ̀. Lóòótọ́, mo jẹ́ èèyàn tí òun ṣiṣẹ́ ní ìlú tó jìnà sí ibi tí ìyàwó àti àwọn ọmọ mi ń gbé. Ṣùgbọ́n nígbàkígbà tí mo bá ti ní ìsinmi ọlọ́jọ́ ráńpẹ́, mo máa wá láti wá ṣe àbẹ̀wò sí wọn, bóya ọjọ́ kan àbí ọjọ́ méjì tí màá tún fi padà sí ibi iṣẹ́ mi. Ṣùgbọ́n níwọ̀n ìgbà tí mo bá ti wà ní ìsinmi ọlọ́jọ́ gboọ́rọ̀, mo máa gbádùn àkókò yìí pẹ̀lú àwọn ẹbí mi nítorí pé ó jẹ́ àkókò tí mo fẹ́ràn láti máa kó wọn jáde yá lálọ̀ sí ibi ìgbafẹ́ tàbí lọ sí ibi etí ókùn. A máa ṣe eré ìdárayá, a sì máa ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣààrò àti ìfọ̀rọ̀wé ọ̀rọ̀ pẹ̀lú.

Àkókò tí mo máa ń jẹ oúnjẹ alẹ́ jẹ́ àkókò ago mẹ́fà sí ago méje. Nítorí pé nígbà yí tí mo bá jẹun, ó máa fún mi ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti lè jẹ́ kí oúnjẹ náà dà dáadáa kí n tó lọ sùn. Nítorí pé ó ṣe pàtàkì fún ẹnikẹ́ni yálà ọkùnrin tàbí obìnrin, ọmọdé tàbí àgbàlagbà láti fi ààyè sílẹ̀ fún oúnjẹ láti dà ní inú kí a tó lọ sùn. Nítorí kí ó má bàá dà inu wa pọ̀ nígbà tí a bá sùn.

Bẹ́ẹ̀ni mo máa ń wọ gíláàsì, ṣùgbọ́n gíláàsì wíwọ̀ fún mi jẹ́ nípa ti fáṣhion. Kò kín ṣe fún mi láti ka ìwé tàbí láti ríran tàbí láti rìn yálà ní àṣálẹ́ tàbí ní òwúrọ̀. Mo jẹ́ ọmọkùnrin ọ̀dọ́ làngbà tí ojú mi ríran dáadáa tí Ọlọ́run sì fún ní ẹ̀bùn àti oore ọ̀fẹ́ láti lè kọ, láti lè ka àti láti ríran láì wọ gíláàsì rárá. Ṣùgbọ́n ìgbà kúgbà tí mo bá ti wọ gíláàsì, gíláàsì wíwọ̀ fún mi jẹ́ fáṣàn lásán.

Rárá o, mi ò lu ẹti nítorí pé mo jẹ́ ọkùnrin. Eti lílo sì lòdì sí àṣà àti ìṣe Yorùbá. Fún àwọn ọkùnrin kò tọ̀nà láti lo eti fún wọn nítorí pé ó jẹ́ ohun ìríra fún àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Mo sì gbé láàrín àwọn àgbàlagbà amòye tí wọ́n fi ìmọ̀ ìjìnlẹ̀ Yorùbá tí wọ́n fi tọ́ mi tí mo sì mọ ǹkan tó tọ́ àti ǹkan tí ó yẹ.

A, ìgbà tí mo lá àlá burúkú kẹ́yìn, ó tó bí ọdún mẹ́wàá sí àkókò ti àwà yìí. Ni ojú ààlà yìí, ṣàdedé ni mo rí ọmọkùnrin kan tó ń fi àdá lé mi. Ni ojú ààlà yìí, ní ṣe ló tiẹ̀ dà bíi pé ojú ayé ni mo wà. Nígbà tí ọmọkùnrin yìí bẹ̀rẹ̀ sí ní lé mi, mo bẹ̀rẹ̀ sí ní sá eré titi titi titi tí mo fi jí sínú ayé padà. Mo dìde ẹ̀rù bà mí, àyà mí sì já. Bí àyà mi ti ṣe ń já ní ojú ààlà náà, bẹ́ẹ̀ náà ni àyà mi já titi tí mo fi jí sí ojú ayé.

Rárá o, mi ò ní àwòrán lára, nítorí mo kórìíra gbogbo àwọn ǹkan wọ̀nyí. Kò ṣe bá ojú mu láti má ya àwòrán sí ara ní ìwòye tìtẹ̀ mi, nítorí pé ǹkan tó kọ̀ yín tó kọjú sí ẹni kan ó kọ̀ yìn sí ẹlòmíràn. Mo kórìíra àti má ya àwòrán sára.